Ọdún tó kọjá ni mo gbẹ̀yìn lọ sí ilé oúnjẹ torí gbogbo oúnjẹ tí mo máa ń jẹ mo máa se nílé. Mi ò kí bẹ́ yẹ̀n lọ sí ibi tí mo máa ń jẹ oúnjẹ bẹ́ẹ̀ torí gbogbo oúnjẹ tí mo fẹ́ jẹ gan-an mo mọ́ àti ṣe àti ṣe oúnjẹ tí mo fẹ́ jẹ àmo máa jẹ nílé, a máa sì ń jẹ nílé gan.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé, ìwé, ìwé skulu mi gan, ìwé nọ́vẹ̀lù, àwọn stori tí mo máa ń, tí mo máa ń rí, mo máa ń rá àwọn ìwé yẹn. Ni online gan mo máa ń ní ìwé, lórí íńtánẹ́ẹ̀tì mo ní ìwé tí mo máa ń kà. Mo jẹ́ ènìyàn tó, tó máa ń kà ìwé gan.

Rárá mi ò le ka ìgbà tí mo máa ń wo, tí mo máa ń wojú àwòrán rí mo jẹ́ ènìyàn tó máa, tó máa ń wojú mi gbọ̀n torí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lójú. O ní àwọn ìgbà tí mo máa ń, máa ń fi ojú àwòrán fi, máa ń fi pa cream lára lójú mi torí àwọn nǹkan tó ń ṣẹmi bẹ́ẹ̀.

O ní àwọn ọ̀nà, ọ̀nà tí mo máa ń ṣe ètò owó mi. Bí èmi nsin tí mo bá, tí mo bá lọ́wo, mo máa ń fi owó sínu sí business mi, mo máa ń fi owó fi ra àwọn shares ní company lọ, lọ online lórí ìntanẹ́ẹ̀tì. Àmo máa ń fi owó pamọ́.

Mo ní gíláàsì ọ̀rùn tí mo máa ń wọ̀ jáde lọ́sàn-án ni irolẹ́, torí ọ̀rùn, mo máa ń òróró, eh, gíláàsì ọ̀rùn ni èmi máa ń wọ tí mo bá tẹ́ jáde. Tí ìrìn ẹ bá pọ̀ torí, tí ìrìn ẹ bá ti pọ̀ jù ó máa ń, ó máa ń wọ ojú mi àní ó máa ń pa mi kí ojú mi máa dùn mí.

Wákàtí méje ni ọ́fíìsì mi máa ṣí. Wákàtí méje ni ọ́fíìsì mi máa ṣí. Wákàtí méjì ni mo máa dé ọ́fíìsì mi. Mo máa bẹ̀rẹ̀ iṣẹ́ kan ọjọ́, torí a jẹ a jẹ iṣẹ́ tó ó wà ní necessary bí mo ṣe, torí a ní ìlo lati lọ, a ní ìjà ti lọ ní ìdajì.

Mo fẹ́ràn ìgbọ̀nsẹ̀, ìgbọ̀nsẹ̀ footballu. Láti máa gba game footballu lórí fóònù, òun ni mo máa n, òun ni mo máa ń fẹ́ràn jù, òun ni mo máa ń gbá jù. So ìgbọ̀nsẹ̀ football, àwọn club, àwọn team tí mo fẹ́ràn jù, àwọn òun ni mo máa ń lò fún ìgbọ̀nsẹ̀ yẹn.

Àwọn tí mo bá ti ká yàn lára, mo ti, mo ti rò fún kí ènìyàn má bí mí sí mi. Hmm mo máa lọ bá ènìyàn sọ pé, tó bá je pé èniyan ṣe nǹkan tí mi ò, tí mi ò fẹ́ràn o, máa sọ fún pé, wòó ẹ ti ń ṣe mí o, ò ní lò fa mi kí n sọ nǹkan tí mo ò ṣọ o. Máa tún bẹ́ẹ̀ pé kó má bí mi, pé gbogbo wa ènìyàn la jẹ́ à a ju ilú lọ.

Bẹ́ẹ̀ni mo máa ń sáré, mo máa ń sáré but láàárọ̀ àti weekend. Ó wà nínú ìdárayá tí mo máa ń ṣe, ó wà nínú exercise tí mo, tí mo fẹ́ràn àti máa ṣe láti máa sáré torí ó máa ń, máa ń mú ẹyàn wà active, ẹyàn máa, ẹyàn máa lágbára láti ṣe nǹkan tó fẹ́ ṣe.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni èdè. Àwọn, àwọn èdè wà tí mo fẹ́ràn àti fẹ́, àti fẹ́ kọ́ èdè tuntun. Èmi ní sì mo fẹ́ kọ́ èdè Hausa nítorí ibi tí ó bí mi ti lé lè àń, ànd e mi ò gbọ́ èdè ẹ̀. Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni èdè, èdè Hausa kí n, kí ma sọ.

Ìgbádùn mi kí n máa pa owó. Ǹkan tí mo fẹ́ràn jù ní pé kí n máa pa owó kí n rí owó nọ́, kí n rí àwọn ẹ̀yàn tí mo lè bá sọ̀rọ̀, tí mo lè bá ṣeré. Ó ní ìgbádùn mi kójú bẹ́ẹ̀ lọ. Àwọn tí mo gbádùn, àwọn nǹkan tí mo gbádùn kopọ̀ wàmọ́, mo fẹ́ràn wọ́n.

O ní oríṣiríṣi way tí mo máa ń rantí awon nkan. Ẹyokan nii picture. Mo jẹ́ ènìyàn tó máa ń fa, tó máa ń, tó máa ń ya foto pẹ̀lú àwọn ènìyàn. Mo máa ń ya foto nǹkan tí mo ṣe, mo máa ń ya foto nǹkan tí mo fẹ́, tí mo fẹ́ ṣe. Àmọ́ mo máa ń kó nǹkan sílẹ̀. So, bí mo ṣe máa ń ranti àwọn nǹkan nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ọ̀pá ìfàmúra o tí mo bá mú ǹkan, especially tí mo bá mú ǹkan nínú bottle. Mo máa ń lo Ọ̀pá ìfàmúra gan an. Torí bottle yẹn mi ò mọ ẹni tó ti lò tẹ́lẹ̀, mi ò mọ bó ṣe, bó ṣe ṣe, bó ṣe ṣe bottle yẹn. Nígbà tí mo bá fẹ́ mú ǹkan nínú bottle bí i Miller àbí Coke àbí Fanta, mo máa ń lo Ọ̀pá ìfàmúra.

Rárá o, mi ò tí rin pẹ̀lú ọkọ̀ ojú irin rí o. Mi ò tí ì, mi ò tí ì bá rín ní àjọ yí. Ǹkan tí mo máa ń lò ni, bus ni mo máa ń wọ̀ tí mo bá fẹ́ rin ìrín ajọ. Àmọ́ láti wọ ọkọ̀, ẹ́, ọkọ̀ irin, mi ò tí ì wọ ọkọ̀ irin rí.

Ó ní àwọn orin oríṣiríṣi tí mo wò fẹ́ràn, mì í ní orin kan tí mo máa sọ pé òun ni mo fẹ́ràn jù. Orin tó, orin tó ní lyrics tó dá, tó ní beat tó dá, òun ni mo máa fẹ́ràn. Lórí fóònù mi nísinsìnyí mo ní orin tó pọ̀, orin tí ehen different, different àwọn akọrin ló kọ. Àmọ́ kò fẹ́ràn gbogbo orin rẹ̀ torí ó ní àwọn nǹkan tí mo fẹ́ nínú orin.

Bẹ́ẹ̀ni, a ní nọ́mbà orílẹ̀. Plus two three four ni nọ́mbà orílẹ̀ wa ni è, ilẹ̀ Nàìjíríà, òun tí àwọn bá fẹ́ pé wá láti, láti ìta, láti country ìta. Nọ́mbà orílẹ̀ wa ni mo má, ni wọ́n máa fi sínú fóònù tí wọ́n fẹ́ pé wá.

Ọjà tuntun ma-- ó máa jáde lọ́la. Lọ́la ni mo fẹ́ bẹ̀rẹ̀, mo fẹ́ bẹ̀rẹ̀ business yìí. Òun ọjà mi ti, ọjà mi ti de nísinsìnyí ó máa jáde lọ́la, ó máa bẹ̀rẹ̀, a ti máa ta lọ́la. L'agbára ọ́loun. Òun ọjà ètò tí mo ti rà nísinsìnyí ó máa jáde lọ́la.

Bẹ́ẹ̀ni, gbogbo alá tí mo máa ń lá, mo máa ń rọ́tí àwọn alá mi. Àlá búbúrú, àlá, eh, àlá tó da, àlá tó bùrù. Gbogbo alá tí mo lá, mo máa ń rantì. And e, mò dúpe lọ́wọ́ Ọlọ́run pẹ́, mo kín lá àlá tó, tí ò da mọ́. Àlá irè ni mo máa ń lá nísìnyí.

Dada, mí ní ọ̀ Dada. Mo fẹ́ràn kíkọ́ orin o. Infact aláàkọ́rin ni mo fẹ́ jẹ́. L'ọ́dún yìí gan, màá, màá gbé, màá gbé music mi jáde, màá gbé orin mi jáde. L'ọ́dún yìí kò ní pẹ́ gan, má gbé orin mi jáde. Màá gbé ṣá, màá gbé sí ìta, So, àwọn ènìyàn máma gbọ́ orin mi.

Tí ẹeyan bá rán mi lówó, mà á make sure àti, àti san owó yẹn fún padà. Èmi mi ò kí ń ṣe ènìyàn tó fẹ́ràn atí máa mú, ẹ́, owó ènìyàn dá ní. Especially tí mo mọ̀ pé ènìyàn ó trust mi, tó sì, tó sì fún mi lówó yẹn. Mí ni like átí, ẹ́, betray e so. Tí ènìyàn bá rán mi lówó, mà á, mà wá fun lówó yẹn padà. Kò ní pẹ́.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn atí màá lọ sí ìbi iṣẹ́, torí ibí iṣẹ́ mi mo máa ń rọ̀yàn àti, àti hun àwọn ǹkan tí mo ti kọ́ tẹ́lẹ̀. Àń, ní iṣẹ́ mo máa ń pawó, ò, mo fẹ́ràn atí màá lọ sí ìbi iṣẹ́. Ẹ̀, torí tí mo bá ṣe ǹkan tí mo fẹ́, ẹ̀, tí mo bá ṣe ǹkan tí mo fẹ́ràn máa ń fún mi ní ìdùnnú.

Mo máa ń bá wa sọ̀rọ̀ dáadáa, máa ń try àti pa ká wà closer. Ò máa máa, máa máa rí àwọn area atí rá nkán àbí àti àti ṣe nǹkan pẹ̀lú mi. Mo kì í léwọ́ pẹ̀lú iwà tí ò dáa, mo máa, mo máa sọ̀rọ̀ sí wọn ní polite manner mio kì í bá wọn ṣe argument bí wọ́n bá ń sọ̀rọ̀ tí ò dáa sí mi.

Uhm, mo fẹ́ràn láti máa lọ sí ibi iṣẹ́, mo fẹ́ràn láti máà, láti máa wà nílé, mo fẹ́ràn láti máa lọ sí ilé tí mo bá ti, ti mo bá ti ṣetán níbi iṣẹ́. Mo fẹ́ràn láti máa jáde lọ sí ilé àwọn, ilé àwọn anti mi, ilé àwọn tí mo fẹ́ràn, àwọn ijo tí mo fẹ́ràn láti máa lọ lọ.

Bẹ́ẹ̀ni mo máa ń tọ́jú àwọn ọjà, àwọn ọjà tí wọ́n máa ń tà mo máa ń tọ́jú wọn dáadáa. Mo máa ń gbé wọn sí ibi tó ti pamọ́ fún wọn, à tó bá ti ready màá gbe jáde màá tà, just ri pé kò sí ǹkan kan tó ṣe nǹkan ẹ.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó máa n ṣe eto nnkan. Mo jẹ́ ènìyàn tó máa ṣe ètò nǹkan wípé nǹkan tí mo fẹ́ ṣe lọ́dún tó ń bọ̀, mo ti kọ sílẹ̀ níìsín, so, kí n máa mọ àwọn ìgbésẹ̀ tí mo máa gbé láti ṣe àwọn nǹkan yẹn.